Ṣé o ní àwòrán lára? N-- mi ò ní àwòrán lára. Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti fi ẹ̀jẹ̀ kalẹ̀ fún èèyàn. Ilé mi hospital ni, ṣùgbọ́n wọ́n dẹ̀, wọ́n dẹ̀ sọ wọ́n pé kò sí ẹni tó bá láwòrán lára ọ lè fún èèyàn lẹ́jẹ̀. Ṣùgbọ́n èmi ti ní lọ́hùn pé mi ò lè fá àwòrán lára, àwòrán kankan kọ́ mo sì dá lára. Àti pé ó máa ń fún èèyàn lórúkọ ń burúkú ni. Àwọn tàwọn ọ̀dọ́ ìlú mi bá rí yàn pé yàn láwòrán, wọ́n máa ń sọ pé tọ̀, kì í sọ ọmọ dáadáa, ọmọ gba ọmọ báyìí ló ṣe rí, ọmọ báyìí ló ṣe rí. Ó máa ń burúkọ ẹni jẹ́ nígbà mi. Kò yẹ fún èèyàn ní good reputation yẹn. Kò yẹ fún èèyàn lórúkọ gidi. Àwòrán lára wọ̀, ṣe kò tọ́ àwọn ẹlẹ́sìn kọ́ ni kò tọ́ súna. Ṣùgbọ́n èmi ń tèmi mi ò fẹ́ràn rẹ̀. Nítorí ó máa ń jẹ́ kí ara, ó máa ń dàbí, ó máa ń jẹ́ kí, kí ara rí bákan bákan lójú tèmi. Àti pé àwọn tí ẹ máa rí tó bá ní i lára, mo máa rò pé wọ́n láwọn tí wà responsible. Báyẹ́ń ni èmi má ń fi ọkàn sí. Ṣo mi ò láwòrán lára. Eh àti pé mo fẹ́ràn rẹ̀ ò kí ṣe pé mi ò fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn àwòrán lára bọ̀ ṣùgbọ́n ibi bí i, ìdílé tí a ti bí mi, ìdílé Kristẹni onígbàgbọ́ ni. So kò le, kò le rọ̀ mún láti láwòrán lára bá n. Ǹkan tó ṣẹlẹ̀ nù. Àti pé àwòrán gan nígbà mi kò pọn èèyàn, kò pọn èèyàn le kò buyù kún èèyàn rárà tó. Ǹkan tó ṣẹlẹ̀ ni. Mi ò láwòrán lára.

Bẹ́ẹ̀ni, mò mọ ra nǹkan lórí ìntanẹ́ẹ̀tì. Ibi táa ti ẹ bà ayé dé ní léní báyìí, kò sí bo ṣe fẹ́ ṣe tó ní ra nǹkan lórí ìntanẹ́ẹ̀tì, ò àbò, kò sí nǹkan tó lè rí, kò sí nǹkan tó fẹ́ rà tó ò lè rà lórí ìntanẹ́ẹ̀tì. Ó sì rọrùn púpọ̀, kò ní need kó sẹsẹ̀ jáde, kò need kó sẹsẹ̀ lọ si anywhere, kò need ko sẹsẹ̀ lọ máa tó níbi ilé tó ti ra nǹkan. A kan lọ sórí ìntanẹ́ẹ̀tì, wàá dé, eh wá nǹkan tó fẹ́ rà. Tó bá ti ṣẹlẹ̀ct tì ẹ, tó bá ti mú nǹkan tó fẹ́ rà kó tó mọ̀ kó tó wí mọ́tò tí yóò gbé dé, ti ó máa deliver e, kò ní pé tó máa fi dé. So níbí eyìí mò maa n ra nǹkan lórí ẹ̀rọ atẹ ìntanẹ́ẹ̀tì, ó dáa púpọ̀. O, ǹkan, àǹfààní tó wà níbẹ̀ pọ̀ ju àǹfààní tí dáadáa, àǹfààní tó dáadáa wà níbẹ̀ tó pọ̀ tó wà níbẹ̀, ó pọ̀ ju ilé tí ó dá lọ. Lára àǹfààní tó wà lára pé kí n ra nǹkan lórí ìntanẹ́ẹ̀tì ni pé o ò ní dààmú púpọ̀. Nkán to fe ra wa lo wa to ba de ti ri wa mu wa de sanwó wa de ṣanwo kan wa ba e gbe wa sile. Ìǹkan tó kàn wá níbẹ̀ ni nígbà nàa owó tó máa ń gbà ó lè fẹ́ pọ̀ ju pé o lọ fún ráyé sí. Àti pé àwọn nǹkan sì wà lọ́jọ́ pé eh àwọn àtẹ kọ́ sì wà tí ẹgbẹ́ tó bá ra nǹkan lórí àtẹ ayélujàá, àhm ìntanẹ́ẹ̀tì lọ́dọ̀ wọ́n, tó bá mú, ah ìgbà tí wọ́n bá gbé nǹkan tó bá mú wá láti ìntanẹ́ẹ̀tì yẹn tí wọ́n bá gbé wá fún ọ, wọ́n lè fún ọ ní gbi, n n gbi ada, a àǹfààní àbí èélà burúkú. Eléyi tó wà níbẹ̀ nìyẹn. Àǹfààní dáadáa tó wà níbẹ̀ ni pé ó fún ọ ní àǹfààní láti farabalẹ̀ wo nǹkan tó fẹ́, eh ó fún ọ ní àǹfààní láti farabalẹ̀ wo nǹkan tó fẹ́ tó fẹ́ rà. Tó bá ti rà tán wà á sanwó, wọ́n sì gbọ́ gbé wá lé ìyẹn nìkan. Ṣùgbọ́n tó bá jẹ́ tí eh ìgbà mìíràn sì wà lórí ìntanẹ́ẹ̀tì tó ò bá farabalẹ̀ dáadáa, tó ò bá farabalẹ̀ tó mọ̀, tó mọ̀ bọ́n ṣe ń ra nǹkan lórí ẹ́. Eh is, eh ìdí, ère ìdí tí ẹ kó fi mú nǹkan tó tóbi, bóyá nǹkan tó tóbi lo fẹ́ rà tó bá mọ̀ mọ́n ṣe ń ka dáadáa, lè lọ mú nǹkan kékeré. Tí wọ́n bá gbé dé, wà á máa sọ pé àǹkọ̀ bá ẹ̀ kọ́, mo mú nǹkan bá i náà fún mi. Eh ò làwọn olóyìnbo máa ń sọ àná, làá máa fi dáta pé what i got fa, what i order versus what i got. Ǹkan tó ṣẹ́, ǹkan tó ṣẹlẹ̀ níyẹn. Inta, ìntanẹ́ẹ̀tì ó dára láti ra nǹkan ó sì jẹ́ ibi tó rọrùn jù. O ò ní dààmú púpọ̀, o ò ní sáré iná nína ní pé a, eh wà á nú, wà á wà nínú oòrùn àbí wà á tó lórí gántà kó tó di pe o sanwó. Ẹ̀ tó bá ti rí nǹkan tó fẹ́ rà, wà á kàn mú, wà á dé sanwó, wọ́n de bọ́ gbé wá lé tí ẹ ní ìrọ̀rùn. Kò ní kó, o ò nílò láti wà nínú oòrùn, o ò nílò láti jáde kó inú yàrá ẹ àbí inú ilé ẹ. O ò nílò láti máa rẹ̀sẹ̀ máa rìn kiri pé a mò ń fẹ́ ra nǹkan báyìí. Tó bá ti lọ sórí ìntanẹ́ẹ̀tì tó sì mú nǹkan tó fẹ́ rà, tó bá ti mú báyìí wọ́n bọ́ gbé wá. Nǹkan wọ́n bẹ̀ ni ẹ́. Mo sì rántí ọjọ́ kan, ọjọ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ ra nǹkan lórí ìntanẹ́ẹ̀tì, eh kiliba, ilé tí a ma fi ń gérun. Ọ̀n mo kọ́kọ́ rà lọ́jọ́ náà lọ́hùn. Mo fẹ́ ra kiliba, mo so mo ti wá gbìyànjú, mo ti rìn gbàrà rìn gbòòrò láti wá ibi tí mo ti fẹ́ ra kiliba náà lọ́hùn. Mi o rira dàbí alara bahun mo wá lọ sórí ìntanẹ́ẹ̀tì, àìjà. Mo wá rí oríṣiríṣi, màá náà mọ̀ pé oríṣiríṣi kiliba ló wà. Mo sá wá kiliba tó pọ̀, mo sá rí eléyi tó wù mí lọ́jọ́ náà lọ́hùn, mo sì sanwó. Ní wọ́n ò ní ìwòye temi, mo rò pé nǹkan tí ó pẹ́ ni. Ṣùgbọ́n ìgbà tó di bí ọjọ́ kejì àbọ́ ọjọ́ kẹta wọ́n pè mí pé ọjà mi ti wà. Ó ti, ó ti, ó ti wà nílẹ̀ pé kí n wá gbé. N n ọ̀ ní ọjọ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ ra nǹkan lórí ìntanẹ́ẹ̀tì. N nǹkan tí mo sì rà rí, mo sì ń lò títí tòní. Mo fẹ́ràn rẹ̀ gan. Àti ìgbà náà mo ti, lọ́n, mo ti, mo ti, mo ti, mo ti fẹ́ràn, àti ìgbà náà mo ti fẹ́ràn láti máa ra nǹkan lórí ìntanẹ́ẹ̀tì dáadáa. N n àti ìgbà náà mo ti fẹ́ràn. Ó sì rọ mí lọ́rùn láti ra nǹkan gbana. Títí di ìsín, títí di nítorí mò ń rán tígbà mo fẹ́ bá eh ìyá, màmá mi ra ẹbùn kan láìpẹ́ yìí. Mi ò nílò láti lọ sí eh ilé ìtajà kankan. Orí ìntanẹ́ẹ̀tì náà mo ti rà. Wọ́n sì bá mi gbé wá lọ́jọ́ náà gan gan. So mo fẹ́ràn gan gan, mo sì máa, mo fẹ́ràn láti ra nǹkan lórí ìntanẹ́ẹ̀tì. Mo sì máa ra nǹkan lórí ìntanẹ́ẹ̀tì dáadáa. Ki se gba akoko, ki se gba ikeji, ke se ìgbà eleketa ti mo ti ran kan lórí intaneti nu. Nkan ti mo si ra re, o pe mi. Owó tan tà fún mi kò pọ̀. Ó rọ, mo máa ra nǹkan lórí.